Mo máa ń ra epo sínú ọkọ̀ mi ní ọjọ́ mẹ́ta mẹ́ta. Lẹ́ẹ̀kọ̀kan tí owó bá wà lọ́wọ́ mi dáradára, mo máa ń rà sí ọkọ̀ mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ní ọjọ́ Sat sunday ni fún ọ̀sẹ̀ tí màá lò láti ọjọ́ Monday títí dé ọjọ́ àbámẹ́ta ni mo máa ń fi ra epo sí ọkọ̀. Ìwọ̀nba epo tí yóò tó mi láàárín ọ̀sẹ̀ náà ni mo máa ń rà sínú ọkọ̀. Mo ti máa ń ní owó àyọ́ sílẹ̀ èyí tó wà fún owó epo ọkọ̀ nìkan. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà tí n kò bá ní tó owó láti san tí ọ̀sẹ̀ kan, mo máa ń rà ní ọjọ́ mẹ́ta mẹ́ta.